Sọ fún wa nípa ọjọ́ tí orí rẹ yọ, ọjọ́ tí orí mi yọ mí, òun náà ni wípé ọjọ́ náà pé oyẹ kí n jáde ní oyẹ kí n lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n mo kọṣa, mi ò mọ ǹkan tó kọṣa ṣe mi ti mo ṣàfi pé kí n tó kúrò nílé, tí mo fi pé kí n tó kúrò nílé. Ṣé mo ti ẹ pé mi, àbí mí ò tiẹ̀ lọ ibi iṣẹ́ lọ́jọ́ náà? Mo pẹ́ kí n tó kúrò nílé. Ṣùgbọ́n kí n tó kúrò nílé bí mo ṣe gba ìpè láti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni yẹ̀ pé à, pé kí n má wáta o, kí n má wáta o pé wa là ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níta. Kí n má wáta. À, ìgbà ti máa ma bèrè tí mo máa bèrè lọ́wọ́ ẹ kí ló ń ṣẹlẹ̀? Ó ní wọ́n ń jà ni o. Wọ́n ń jà, wọ́n sì ń yín ìbọn, wọ́n sì ń pa àwọn ènìyàn. Pé kí n má wáta o. À, ọjọ́ náà kì í ṣe ọjọ́ tí ènìyàn gbudọ̀ máa fi irú ọjọ́ náà fi tọrọ. Ẹ̀, ọjọ́ náà ó ní agbára, ó ní agbára gidi gan. Bí ó ṣe bẹ̀rẹ̀ náà ni wípé à, mo jí ní òwúrọ̀ gẹ́gẹ́ bí ènìyàn ṣe ń jí ní ọjọ́ náà. Pè kì í sì múra, ṣùgbọ́n mo kan ṣàrí pé ó rẹ̀ mí àti ètè lọ wẹ̀. Mi ò dìde láti tètè lọ wẹ̀. Ẹ̀, bí i kí ǹkan kí wọ́n máa fà yàn mọ́lẹ̀. Ẹ̀, bí ó ṣe, bí ó ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ ènìyàn, bí ó ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ ènìyàn. Ohun tí ó ṣẹlẹ̀ náà ni wípé ìjà ni wọ́n ń jà. Wọ́n ń jà ní ọ̀nà ibi iṣẹ́ mi àwọn ọmọ onímọ́tò tí wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ ara wọn. Wọ́n ń jà, wọ́n sì ń yín ìbọn. Wọ́n ń yín ìbọn tí wọ́n ń pa ara wọn. Àwọn tí wọ́n kì í ṣe ọmọ gáràjì gan tó jẹ́ pé àwọn ẹni tó ń lọ jẹ́ jẹ ara wọn, àwọn náà foríko níbẹ̀. Ẹ̀, à bí ó ṣe parí? Àwọn ọlọ́pàá ló padà dá sí ọ̀rọ̀ náà. Ẹ̀, ìjọba ó ran àwọn ọlọ́pàá wa láti wá dá sí ọ̀rọ̀ náà láti wá mú kí ẹ̀, àlàáfíà kó joba padà níbi ibẹ̀. Wọ́n sì mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn tó jẹ́ pé wọ́n tó ń dá lùrù tó ń ba ìlú jẹ́.

Ṣé o mọ̀ bí a tí ń yà àwòrán? À, mo mọ̀ bí a tí ń yà àwòrán dáadáa. Dáadáa ni. Mo mọ bí a tí ń yà àwòrán dáadáa. Tóbájẹ́ pé, eh, eh, eh, àwòrán, n ti won fí ń yà àwòrán la fẹ́ lò ni àbí a fẹ́ lo, eh, ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Taba fe lo ero ìbánisọ̀rọ̀ láti fi le ya àwòrán, ko si eyii ti mi o mo lo. Nínú méjèèjì, eh, gbogbo bí ènìyàn si ṣe lè dúró, gbogbo bí ènìyàn ṣe lè fakọ́ sí i, gbogbo bí ènìyàn ṣe lèéé, kan ṣe lè bẹ̀rẹ̀ tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀, tí ó bá dẹ̀ jẹ́ pé, eh, àwòrán ọ ní pé ká dúró bí ológun, kò sí èyí tí mi ò lè yà. Kò sí èyí tí mi ò lè yà. Mi ò kọ́ṣẹ́ o. Mi ò kọ́ṣẹ́ o. Eh, Ọlọ́run kọn fún mi ní ẹ̀bùn ẹ̀. Ọlọ́run fún mi ní ẹ̀bùn àwòrán yíyà. Eh, inú mi sì dùn lọ́pọ̀lọpọ̀ pé mo mọ bí wọ́n ṣe yà àwòrán dáadáa. Hmm, ẹwà, ya, ó wa, ìyà àwòrán yìí o wá, ó pín sí méjì o. Tóbájẹ́ pé àwòrán pé kí a yà sílẹ̀ sínú ìwé, mo mọ ìyẹn náà ṣe. Tóbájẹ́ jẹ́ pé àwòrán pé ká yà pẹ̀lú ẹ̀rọ àwòrán àbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo mọ ìyẹn náà ṣe. Ṣùgbọ́n tí ẹ̀rọ i-- ká fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká fi ya àwòrán, ìyẹn mo mọ̀ ṣe jù dáadáa ju pé kí a ya àwòrán sínú ìwé lọ. Hmm.

Sọ fún wa nípa ìṣàn omi tí ó ń bọ́ láti òkè. Ẹhn, ìṣàn omi tó ń bọ́ láti òkè, tèmi lè mọ̀, tí mo lè sọ pé mo mọ̀, òun náà ni òjò tí ó máa ń rọ̀. Òjò tí ó máa ń rọ̀. Òun ni ìsàn omi tí mo mọ̀ tó ń bọ́ láti òkè. Hmm, lótitọ́ àwọn ìṣàn omi kan wà tó jẹ́ pé àtọwọ́dá ni, torí òjò àti ọwọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n àwọn iṣan to jẹ pe atọwada, ẹhn àwọn ilé ìgbafẹ́ àwọn ni wọn máa sábà n lo àwọn ni wọn máa sábà n ṣe, ẹhn, àwọn ni wọn máa sábà n ṣe, wọn máa n lo láti fi fa ojú àwọn ènìyàn mọra. Torí èèyàn ó kọ̀ wopé, "àh, kíléyìí tó ń, tó ń ṣe báyìí, bó ṣe ń jáde tó ń, tí ó ń fọn kakáàkiri tó n jáde, yóò tún lọlẹ̀, yóò lọ ké, yóò tún lọlẹ̀, yóò lọ ké, yóò tún lọlẹ̀." Ó máa ń dùn wò lójú tó jẹ́ pé ó máa ń fa àwọn ènìyàn mọ́ra wipé, "àh, mo fẹ́ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ níbi bẹ̀yẹn." E, ibi tó máa ń wà náà ni àwọn ilé ìgbafẹ́. Òun ni mo ti máa ń fi bẹ̀ n ri. Iyẹn àwọn ìṣàn òkè, àwọn ìṣàn omi tó jẹ́ àtọwọ́dá ni o. Ehen. Bíi ìró mi ṣe rí, òun náà ni wipé ó máa ń fa àti fi fa ènìyàn lójú mọ́ra sí nǹkan tí wọ́n ṣe níbi ibẹ̀. Ìdí tí wọ́n fi ń ṣe nìyẹn. Ìdí tí wọ́n fi ń ṣe nìyẹn. Ìgbà tí ó lọ, ẹ, ìgbà ti wọn bá ti pa náà ló máa n lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ti ti òjò ni, ti òjò bá ti bẹ̀rẹ̀, ó bẹ̀rẹ̀ nìyẹn. Tó bá dẹ̀ ti dá, ó dá náà nìyẹn. E, àwọn ìṣàn omi tí mo mọ̀ leleyìí.

Báwo ni o ṣe ń ṣọ́ra nígbà òòrùn gbígbóná? Bí mo ṣe ń ṣọ́ra nígbà òòrùn gbígbóná, mo máa ń sá síbi tí, tí òjìji bá wà. Tí òòrùn yen tó bá gbóná gidi tí n bá ti lo nǹkan ìbòrí, mo máa ń sá síbi tí òjìji bá wà. Yálà igi ni, àbí ewé ni tó tóbi ni máa sá sí abẹ́, eh, láti lé má jẹ kí òòrùn náà kó, kó jó mi ní ara. Eh, bí mo ṣe máa ń ṣọ́ra nìyẹn. À, ohun tí mo máa ń mú òun náà ni mo ti sọ pé, ẹ́h, tí wọ́n fi ń bo orí. Yálà fìlà ni àbí, ẹ́h, èyí tí àwọn olóyìnbo ń pè ní umbrella, eh, màá mú. Tí n bá ti wá ni lọ́wọ́, màá wá ibi tó jẹ́ pé ó ní ibòji, ibẹ̀ ni màá sá pamọ́ sí tí òòrùn náà bá pọ̀ ju tó sì ń ta mí ní ara. À, wá iyé wákàtí tí màá wà ní abẹ́ ìbòji títí ìgbà tí n ba rí pé ó bá bá mi ni, tí òòrùn yẹn lé bá mi lára, tí òòrùn yẹn bá ti lọlẹ̀ tó lè bá mi lára mu náà ni. Tí ò bá lọlẹ̀ jẹ pé, tí o bá lọlẹ̀ ní lọlẹ̀ to jẹ pé òòrùn náà yóò fi bá mi lára mu. Mi ò ní kúrò lábẹ́ ìbòji o, mi ò ní kúrò lábẹ́ ẹ̀. Ṣùgbọ́n to bá ti dé pé òòrùn náà ti lọlẹ̀, to je pé tí n bá wọ inú ẹ̀ to je pé yóò sì bá mi lára mu tí o ni jó mi lára, eh, ìgbà náà ni màá tó wọ inú ẹ̀. Oun ti mo n wo náà ni, aṣọ náà ni, aṣọ náà ni maa wo. Ṣùgbọ́n, àsìkò oorun, mo ma n yago fún aṣọ dúdú torí aṣọ dúdú o ma n fa ooru mora lásìkò oorun hmm, ó máa ń fa mọ́ra.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Mo máa ń ṣe, mo máa ń ṣe dáadáa. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn torí pé, ó dára láti máa ṣe. Torí pé kò da kí ènìyàn máa gbé ọkàn tó wúwo káàkiri. Ọkàn to ba wuwo èèyàn o le ri ohun gidi fi ṣe. Nítorí náà o daa láti maa ṣe ìsọdọ̀tun ọkàn gbogbo ohun tó bá dàbí ìwà pé ó bá ń runi ni lọ́kàn sókè àbí tó ń jániláyà àbí tó ń, tó ń banu ènìyàn jẹ, ó máa ń da kí ènìyàn fi gbogbo ẹ lẹ́, kí ènìyàn pa gbogbo ẹ tì, kí ènìyàn ní ìsọdọ̀tun ọkàn. Ẹ̀, mo máa ń ṣe dáadáa.

Ṣé o ní káàdì iṣẹ́? Mo ni káàdì iṣẹ́ o. Mo ní káàdì iṣẹ́. Ìbí iṣẹ́ mi wọ́n ṣe káàdì ìdánimọ̀ fún wa torí wípé mi ò le ṣe kí n ṣiṣẹ́ láìní àmì ìdánimọ̀ torí wípé àwọn ọlọ́pàá wọ́n máa ń fẹ́ ń dá eeyàn dúró, wọ́n máa ń fẹ́ ń dá eeyàn dúró. Bíru ọjọ́ èní si mo jáde orí ọ̀kadà tí mo wà, àwọn ọlọ́pàá dá wa dúró. Wọ́n sì fẹ́ máa bèrè ọ̀rọ̀ kan ní tàbí ìmíì lọ́wọ́ wa. Ibo ni mo ti ń ṣiṣẹ́? Mi kò le sọ̀rọ̀ jù. Mo kan rọra mú káàdì iṣẹ́ mi jáde, mo sì rọra fi hàn wọ́n, bi mo sì fi hàn wọ́n báyìí wọ́n sì fi mí sílẹ̀. Ehn torí ó wúlò lọ́pọ̀lọpọ̀, ó wúlò, ó wúlò lọ́pọ̀lọpọ̀. Kò kí n ó máa ń ran ni lọ́wọ́ láti má jẹ́ kí ẹ̀gbin kó ta báyẹn. Ehn ó wúlò gan-an ni lọ́pọ̀lọpọ̀.

Sọ fún wa nípa àwòrán àti fídíò àjọyọ̀. Àwòrán àti fídíò àjọyọ̀, ó máa ń dára púpọ̀. Ó máa ń dára púpọ̀ kí èèyàn ní, ó máa ń dára púpọ̀ kí èèyàn ní torí wípé ìgbà mí máa ń wà tó jẹ́ pé tí èèyàn bá fẹ́ rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí èèyàn fi ń ṣe àjọyọ̀. Ó máa ń dára láti ní àwòrán láti lè fi rántí pé ibi báyìí, nkan báyìí ló ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí. Tàbí kí èèyàn ní fídíò ẹ tó jẹ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà wọ́n á ka sórí fídíò. Gbogbo ẹ leeyan o wa mọ tun wo teeyan o mọ rántí ó dá púpọ̀ púpọ̀. Ẹni tí ó ń yà wọ́n, ohun náà ni àwọn tí wọ́n máa ń ya àwòrán. Àwọn náà ni àwọn tí wọ́n máa ń ya àwòrán, àwọn tí wọ́n máa ń yà tọ̀ wọ́n máa ń ya àwòrán, àwọn náà ló máa ń yà. Bí a ṣe ń pín wọn, kò sí àwọn, irú àwọn nǹkan bẹ́ẹ̀. Irú àwọn àwòrán bẹ́ẹ̀ ó máa ń da kí èèyàn pín fún boya bí àwọn ẹbí, àwọn tó súnmọ́ ni tàbí àwọn tí ó jìnnà sí ìyàn. Àwọn tí ń tèmi lérò pé èèyàn lè pín fún ni. Ibi tí a ń tọ́jú wọn sí, ó máa ń ní àwọn ibi tí a máa ń to àwọn àwòrán sí. Ó máa ń láwọn ibi bí ìwé bí ìwé báyìí, bí ìwé pélébé báyìí ni a máa ń to àwọn àwòrán sí torí pé tí àlejò bá wá kí èèyàn nígbà mí, èèyàn lè gbé jáde fún wọn pé, kan máa wo àwọn àwòrán yẹn.

Sọ fún wa nípa wíwólẹ̀ tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni. Ó dára púpọ̀ láti máa wólẹ̀ tí èèyàn bá fẹ́ kí èèyàn. Ara àwọn àṣà èyí tí a ni nílẹ̀ Yorùbá nìyẹn. Ìtumò rẹ̀ náà ni wípé kí èèyàn bọ̀wọ̀ fún èèyàn. Ó dára gan-an, ó dára gan-an tí ọmọdé bá fẹ́ kí àgbàlagbà àbí èèyàn bá fẹ́ kí àwọn òbí ẹ. Ó dára kí èèyàn máa wólẹ̀ tàbí kí èèyàn máa kúnlẹ̀ tàbí dọ̀bálẹ̀. Ló jẹ́ ọkùnrin ni, ọkùnrin yóò wólẹ̀ tàbí kó dọ̀bálẹ̀. Bó jẹ́ obìnrin, obìnrin á kúnlẹ̀. Ó dára púpọ̀. Ara àwọn ẹ̀kọ́ èyí tí ènìyàn máa ń kọ́ àwọn ọmọ lẹ́yìn ni i, àti àwọn ọmọ ènìyàn àti àwọn iràn tó ń bọ̀. Ara àwọn ẹ̀kọ́ tó dáa láti máa fi lélẹ̀ ni. Ẹni tí ó ń ṣe ẹ, ọkùnrin yóò wólẹ̀ tàbí kó dọ̀bálẹ̀. Bẹ́ẹ̀ ni obìnrin yóò kúnlẹ̀ tó bá fẹ́ kí èèyàn. Fún àwọn ẹni tó bá jù ènìyàn lọ ni ènìyàn máa ń ṣe fún. Bí a ṣe ń kọ́ ọmọdé àti kékeré náà láti máa kọ́ ọmọdé. Bí èèyàn bá ṣe ń ṣe, tó ń wò èèyàn bí èèyàn ṣe ń ṣe, ni òun náà ó fi maa kẹkọ. Tàbí èèyàn a lè sọ fún wọn, "Óyá, kúnlẹ̀ kó kí ẹniyii, dọ̀bálẹ̀ kó kí ẹniyii" bí a ṣe ń kọ ọmọdé nì yen títíti tí ó fi mọ̀ wọ́n lára.

Èròjà wo ni ò ń lò jù? Èròjà tí mo ń lò jù sóúnjẹ. Mi ò lè sọ pé èròjà kan nì o, oríṣi bí èròjà bí méjì sí mẹ́ta òun ni mo máa ń fẹ́ràn láti máa lò sí oúnjẹ tí mo máa ń lò jù. Àkọ́kọ́ òun ni irú, èkejì òun ni àlùbọ́sà, èkẹta òun náà ni, ẹ́ẹ́n, ẹ́ẹ́n, ata. Mo máa ń fẹ́ràn kí ata kó máa wà ní oúnjẹ dáadáa. Mo sì máa ń fẹ́ràn kí irú náà kí ó máa wà ní oúnjẹ torí irú máa ń mú kí oúnjẹ kó ta sánsán kó sì dùn. Bẹ́ẹ̀ náà ni àlùbọ́sà, àlùbọ́sà máa ń mú kí oúnjẹ náà kó ta sánsán kó fún ní òórùn tó da yóò sì fún ní adùn tó da. Hmm, ibi tí mo ti ń rà, ẹ́ẹ́n, àwọn sọ́ọ̀bù tó wà nítòsí ọ̀dọ̀ wa tí à ń gbé, ẹ́ẹ́n, ibi tí mo ti máa ń rà ni, àwọn ibi tí mo ti máa ń rà nìyẹn. Inú, kò ṣ, à, kò sí inú oúnjẹ tí mi ò tí lè lò ó, tí mba ń ṣe ìrẹsì tó jẹ́ pé ìrẹsì alásèpọ̀, mo lè lo irú. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn kí n, kí n fi dín ta, ẹ́ẹ́n, bẹ́ẹ̀ náà ni àlùbọ́sà. Ẹ́ẹ́n, irú àwọn oúnjẹ tí mo ti máa ń lò wọ́n nìyẹn. Bí mo ṣe ń tọ́jú wọn, à, tí máa ti lò tan to bá ṣẹ́kù, ó ti ní àwọn inú ike tí mo máa ń kó wọn sí, tí mo máa ń fi wọ́n sí tó jẹ́ pé kò ní fi bàjẹ́ tàbí tí ìra ò fi ni wọ̀, ẹ́ẹ́n, bí mo ṣe máa ń tọ́jú wọn ni. Ẹ́ẹ́n.

Ṣàlàyé ohun tí ò ń ṣe kí o tó sùn. Ṣàlàyé ohun tí ò ń ṣe kí o tó sùn. Nǹkan tí mo máa ń ṣe kí n tó sùn, òun náà ni wí pé, máa jẹun tí n bá ti dé láti ibi iṣẹ́ tí mo ti dáná, tí mo jẹun, máa wá sanra. Màá lọ sí balùwẹ̀, máa lọ sanra. Ti n ba ti waa sanra tan ohun tí màá ṣe ni pé, màá tẹ ẹ̀rọ àgbéká mi, màá tẹ díẹ̀. Màá wò ó bóyá àwọn ó ṣi làwọn nǹkan tó jẹ́ pé ó yẹ kí ń ṣe boya àwọn iṣẹ́ tí mo ṣeku tó yẹ kí n ṣe kó tó dí pé màá sùn. Àwọn iṣẹ́ tó jẹ́ pé mi ò fẹ́ gbé wọ ọjọ́ kejì, màá wo gbogbo ẹ̀ tó bá wà, màá ṣe. Tí ò bá sí, màá fi ẹ̀rọ àgbéká mi, màá gbé sílẹ̀, màá sì lọ sùn. Ohun tí ó ń bẹ̀rẹ̀ rẹ̀ náà ni, gẹ́gẹ́ bí mo ṣe sọ òun náà ni wí pé, tí n bá ti jẹun tán, màá wọ balùwẹ̀, màá lọ sanra. Màá wẹ́ kì n le fọ gbogbo idọ̀tí ara tí mo ti fara kó ní gbogbo ìgbà tí mo jáde ní òwúrọ̀. Ìgbà melo tí ó máa ń gbà ẹ̀kan náà ni tí n bàá ti wẹ ní ẹ̀ẹ̀kan. Ẹ̀ẹ̀kan náà ni mo máa ń wẹ̀. Ohun tí ó yí padà, kò sí ohun tí ó yí padà. Àfi àwọn ọjọ́ tó bá jẹ́ pé bóyá bí mo ṣe wọlé ó ti rẹ̀ mí gidi gan, tó ti rẹ̀ mí gidi gan tí mi ò rààyè sọ pé mo fẹ́ wo, mo fẹ́ wo ẹ̀rọ àgbéká bóyá iṣẹ́ kan kù fún mi láti ṣe. Tí bá kàn tí jẹun tán, tí mo wọnú balùwẹ̀ tí mo wẹ̀ tán báyìí, òòrùn yẹn yóò kàn fẹ́ wà ní, màá sì sùn.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ẹ nǹkan tí mo máa ń gbọ́ tí bá wà nínú ọkọ̀, orin náà ni mo máa ń sábà ń gbọ́. Orin ni mo máa ń sábà ń gbọ́ tí bá ti wà nínú ọkọ̀ torí mo fẹ́ràn kí n máa gbọ́ orin nínú ọkọ̀. Nínú ọkọ̀, ó máa ń, ó máa ń mú kí ara mi kó, kó jí pépé dáadáa nínú ọkọ̀. Ẹ̀, ó sì máa ń mú kí orí mi kó máa máa wú. Ẹ̀, èyí tí mo fẹ́ràn jù ni ẹ̀. Ti n bati wanu oko mo maa n fẹ́ràn ki n ma gbo orin. Kì í sá máa gbọ́ orin oríṣìíríṣìí orin, ṣe hip hop ni, ṣe àpàlà ni, oríṣìíríṣìí orin sá à. Ẹ̀.

Ṣàlàyé ijó tí a mọ̀ ní agbègbè rẹ. À, oríṣìíríṣìí ijó ló wà o tí a mọ̀ tó, tó, tó jẹ́ ijó tí kì ń ṣe, tó jẹ́ pé ijó tẹ́ pé ó, ó tàn káàkiri àdúgbò mi ní agbègbè mi. Ijó tẹ́ pé ó gbalẹ̀, ẹ́, tí àwọn èèyàn ó gbọ́ pa ẹ́. Àwọn ijó kan wà tí à ń pè ní ijó Àlàńta. Àwọn ijó kan wà tí ẹ́ pé à ń pè ní ṣọ. Àwọn ijó kan sì wà tí ẹ́ pé à ń pè ní Gàlàlà. Àwọn ijó kan sì wà to jẹ́ pé à ń pè ní gbé bódíẹ. Oríṣìíríṣìí ijó ni, gbogbo ẹ lọ sí i ni, lọ sì mọ̀ ní agbègbè mi. Gbogbo ẹ lọ mọ̀ ní agbègbè mi. Ìgbà tí a máa ń jó náà ni tí a bá gbọ́ orin, orin tó bá bá ijó náà lọ. Bí orin yẹn bá ṣe wà, bí ìlù orin yẹn bá ṣe bá ìjó náà mu, lásẹ̀ jó tó bá jẹ́ pé Àlàńta ló bá wá, Àlàńta lájo sí. Tó bá jẹ́ pé, ẹ́, Gàlàlà ló bá mú, Gàlàlà lájo sí. Tó bá jẹ́ pé, ẹ́, Gbébódíẹ ló bá, ló bá lọ, Gbébódíẹ náà la máa jo sí. Ẹni tí ó ń jó, à, kò sí ẹni tí ò lè jó. Ọmọdé ń jó, àgbàlagbà ń jó. Kódà àwọn àgbàlagbà mì to jẹ́ pé wọ́n ti dàgbà gan tí wọ́n ti fẹ́ dàrúgbó gan, wọ́n máa ń jó àwọn mí ní lẹ̀kan kan. Kò sí ẹni tí ò lè jó. Lẹ́yìn àwọn ọmọ òkokó nìkan, àwọn ọmọ òkokó tó bá ṣẹ̀ bí nìkan ni wọn lè jó. Bí a ṣe ń kọ, à, ọ̀nà tó rọrùn ni. Ọ̀nà tó rọrùn la fi ń kọ̀. Tí eyan bá ti rí ẹni tí ó mọ̀ ń jó, ẹ́, bí eyan bá ti rí ẹniyen bo bá ṣe ń jó, náà ni yóò ṣe máa wò ó lójú bí wọ́n ṣe ń jó. Ẹ̀, bí a ṣe ń kọ ni.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Mo máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ bí i ẹmẹta láàrín ọ̀sẹ̀. Mo máa ní ìpàdé ní ẹmẹta ní àárín ọ̀sẹ̀. Ìpàdé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó, ṣùgbọ́n gbogbo ẹ náà ó jále lórí ìpàdé ibi iṣẹ́. Ìpàdé ibi iṣẹ́ òun ni gbogbo ẹ jáde lórí. Ṣùgbọ́n oríṣìíríṣìí ìpàdé bí i mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, òun náà ni mo máa ń ṣe láàrín ọ̀sẹ̀. Ìgbà mi sì wà tó jẹ́ pé tí ó bá ṣáyé màá ṣe méjì, ìgbà mi wà tó jẹ́ pé táyé ò bá fi bẹ gbà mí, màá ṣe ẹyọ kan. Ṣùgbọ́n kò sí pé kọ́sẹ̀ kan wá, kọ́sẹ̀ kan kọjá kí n má ṣe ìpàdé.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú oúnjẹ kí ó lè pẹ́. Ẹ, bí mo ṣe ń tọ́jú oúnjẹ kí ó lè pẹ́, òun náà ni wípé nígbà mi, màá gbe sínú ẹ̀rọ amú, amúlétutu. Kì í ṣe ẹrọ amúlé, ẹ̀rọ amú ǹkan tutù, ẹ̀rọ amú ǹkan tutù. Ẹ, táwọn eleyinbo tọ́ n pè ní, fridge. Mo máa ń gbe sínú ẹ àwọn oúnjẹ tí bá mọ̀ pé, ẹ, mi ò ní lè parí fún ọjọ́ náà. Tàbí tí mo fẹ́, tí mo fẹ́ tọ́jú ẹ̀ fún bí ọjọ́ bí méjì àbí ọjọ́ mẹ́ta, màá gbe, màá gbé wọn sínú, ẹ, ẹ̀rọ amú ǹkan tutù, ibẹ́ẹ̀ máa gbe sí-- ìgbà mí sì wà tí ó bá jẹ́ pé oúnjẹ sísè bíi boya bi iru ìrẹsì tàbí ọbẹ̀ tó jẹ́ pé, ẹ, mo fẹ́ tọ́jú ẹ̀ ju tó dẹ jẹ pé mo ti sè e, ẹ, mo èyan máa ń, a má mo máa ń tún gbé kaná ni, mo máa ń tún gbé kaná. Òun ni ọ̀nà tí mo fi máa ń tọ́jú ẹ tí ò kì í fi hun, tí ò kì í fi hun bàjẹ́. Ohun tí, ohun tí ó ń tọ́jú, ohun tí a ń tọ́jú náà ni oúnjẹ. Ohun tí à ń tọ́jú náà ni oúnjẹ. Ibi tí mò ń tọ́jú rẹ̀ sí na làwọn ibi tí mo ti dárúkọ ẹ̀. Rárá, yálà kì n tọ́jú ẹ̀ nípasẹ̀ pé mò ń gbé oúnjẹ kaná, mò ń tún gbé kaná tàbí kí n fi wọ́n sínú ohun ẹ̀rọ amú ǹkan tutù. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti fi tọ́jú ẹ̀ re ọjọ́, iye ọjọ́ tí mo rò pé ó lè gbà náà ni, ó pẹ́ jù náà ni ọjọ́ mẹ́ta. Ó pẹ́ jù, òun náà ni ọjọ́ mẹ́ta.

Sọ fún wa nípa ohun tí ó mú inú rẹ dùn láìpẹ́. À, ohun tó mú inú mi dùn láìpẹ́, òun náà ni ohun tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Torí wí pé àwọn, ẹ́, èyí tí mo ti, àwọn ohun tí mo ti sọ, tí mo ti kà, tí mo ti kà sílẹ̀ látọ̀jọ́ tó ti pẹ́, bí ọjọ́ bí mélòó sẹ́yìn, ṣàdéédé ni mo rí, ẹ́, mo rí, ẹ́, ẹ́, mẹ́séjì wípé, à, pé wọ́n ti san owó ohun àwọn iṣẹ́ tí mo ti ṣe kalẹ̀. À, inú mi dùn púpọ̀. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ torí wí pé mi ò fi ọkàn si. E ọ̀tún wa bo si àsìkò ìgbà to je pe ko si owo ni owo mi inú mi dùn lopolopo o. Ìgbà tí ó ṣẹlẹ̀ náà ni ọ̀sẹ̀ tí ó kọjá. Ohun ló ṣẹlẹ̀, ohun ló ṣẹlẹ̀. Òun náà ni mo rí, ẹ́, ohun àléwọ́ tó fi ránṣẹ́. Òun náà ni mo rí ọ̀sẹ̀ tó kọjá. Ẹni tí ó wà pẹ̀lú mi, òun náà ni ìyàwó mi. Ìyàwó mi ló wà pẹ̀lú mi nígbà náà. Tí mò fi, tí ìṣẹ̀lẹ̀ náà fi ṣẹlẹ̀. Ìyàwó mi ló wà pẹ̀lú mi. Àbí mo ṣe ṣé àjọyọ̀? Inú mi dùn náà ni mo fò sókè. Inú mi sì dùn. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé, à, torí pé Ọlọ́run ló ṣe o. Ọlọ́run ló jẹ́ kí wọ́n rán tí mi ní àsìkò yìí àti ní àkókò yìí.

Sọ fún wa bí ìdílé yín ṣe ń pé-péjọ ní àjọ̀dún. À, bí ìdílé wa ṣe máa ń péjọ ní àjọ̀dún, gbogbo wa máa ń péjọ sí, ẹ, ilé ẹbí, iléẹ bí, ibi, ilé ẹbí tí mò tún mọ̀ sí ni ilé tí bàbá mi kọ́. Ibibe ni gbogbo wa maa n koko pejo si. Hmm, ibe la máa ń péjọ sí nígbà àjọ̀dún. Ehn, tí a bá fẹ́ ṣe àjọ̀dún, á pè ra wa náà ni. Ẹni tó bá wà ní tòsí, á pè. Ẹni to ba wa ni tosi a pe ẹni to ba ni ọ̀nà jiji ko ma bo kalẹ̀ pejọ sile baba mi. Ibibe la maa pe jo ta ṣi fi le lọ́sẹ̀ àjọ̀dún ti a ba fe se. Àwọn tí ó ń ws, òun náà ni àwọn ẹbí mi tókù. Àwọn ẹ̀gbọ́n mi àti àǹtí mi àwọn ni mo máa ń pè, eh, àti bóyá, à, ẹẹ́, àwọn ojúlùmọ̀ àbí àwọn ọ̀rẹ́ mi náà tó bá fẹ́ wà ní àsìkò gbà náà, a pè wọ́n kó wá, kó wá bá wa yọ. Ẹni tí ó ń se oúnjẹ, ẹ, òun náà ni ìyàwó mi ni máa ń se oúnjẹ. Tí ó bá ti di ibi tí ná dí dà, ìyàwó mi ni máa ń ṣe. Ehn, ìyàwó mi ni máa ń ṣe. Ìyàwó mi àti ẹgb-àǹtí mi obìnrin, àwọn ni wọ́n máa ń ṣe. Ìgbà, iye ìgbà tí ó má ń gbà, ehn, ìgbà míì a lè ṣe fún bí i ọjọ́ méjì àbọ́ ọjọ́ mẹ́ta. Ìgbà mí sì máa wà tí a kò máa ń gba bíi ọ̀sẹ̀ kan. Ehn, bó bá ṣe wá sí iná ni lá ṣe máa ṣe.